Mo máa ń jí lárò kùtùkùtù, mo máa ń jí lárò kùtùkùtù. Lárò kùtùkùtù ni, ni mo máa ń sáré fún múra láti tètè lọ sí ibi iṣẹ́. Tí mo bá ti jí lárò kùtùkùtù yẹn, mo máa ń kọ́kọ́ gbàdúrà sọ́lọ́run Tí mo bá ti gbàdúrà dáadáa, màá ṣẹ̀ṣẹ̀ wá lọ sí ibi tí mo bá ti bẹ̀rẹ̀ sí máa ṣe ètò oúnjẹ. Tí mo bá ti ṣe ètò oúnjẹ tí màá jẹ tán, màá sáré lọ sí ilé ìwẹ̀, màá lo wẹ̀. Bá ti wẹ̀ tán, màá padà lọ sí ibi tí oúnjẹ wà, màá sáré jẹ, màá wá múra. Mo bá ti múra, wọṣọ, wa á wọṣọ, wa á ti wọṣọ, wọ́ bàtá, wo gbogbo wẹ̀, màá ṣẹ̀ṣẹ̀ wá jáde. Nítorí pé tí n bá tètè jáde lárò kùtùkùtù yẹn, mi ò ní lè rí mọ́tò wọ̀ lọ sí ibi iṣẹ́. Nítorí pé ibi iṣẹ́ ibi tí mo ti ń ṣiṣẹ́ wọ́n ti fún wa ní ìyè tí a gbọdọ̀ tètè dé ibi iṣẹ́. À tá bá tètè dé ibi iṣẹ́ ó máa di wàhálà fún mi. Ẹ̀mi kẹ̀dẹ̀ré ré, mi ò fẹ́ nǹkan tó máa di wàhálà fún mi. Nítorí ẹ̀ ni mo se máa ń tètè kórè láti lọ sí, eñ, ibi iṣẹ́ lárò kùtùkùtù. Tí a bá tún wo, à, mo máa ń tún lọ sí-- mo máa ń tún jí lárò kùtùkùtù láti ṣe àwọn ǹkan kan náà. Nítorí pé mo ṣe àwọn iṣẹ́ kan kan ní lórí ẹ̀rọ kọ̀m̀pútà nígbà mí ì àsìkò iyẹn lárò kùtùkùtù yẹn tí àwọn ọ̀sìnà, àwọn ọmọ ti sun, ìyàwó ti sun. Ìgbà yẹn mó máa rí àyè láti ṣe ètò ara mi. Nítorí pé ní àárọ̀ kùtùkùtù yẹn ni mo máa ń ní àwọn, àwọn, àwọn mo má n ronú dada láti ṣe nǹkan tó dára. Ní àárọ̀ kùtùkùtù yẹn, ó da. Nítorí pé àárọ̀ kùtùkùtù yẹn náà ni ìyàwó mi máa ń sáré jí. Tí wọ́n bá ti jí, wọ́n máa wẹ̀ fún àwọn ọmọ, wọ́n máa fún wọn lóúnjẹ. Ó lè máa sáré gbé wọn jáde láti kó àwọn ọmọ sáré dé ilé ìwé. Nítorí pé tí kò bá tètè ṣe bẹ́ẹ̀, àwọn ọmọ máa dé ní, wọ́n máa dé ilé ìwé. À, wọ́n lè máa, wọ́n lè máa bá àsẹ́mbílì tí wọ́n máa ń ṣe ní àárọ̀ kùtùkùtù yẹn. Ǹkan tó ṣẹlẹ̀ nìyẹn?